Bẹ́ẹ̀ni o, mo jẹ́ gẹ́gẹ́ bí èèyàn tó máa n ṣe ètò nǹkan kí n tó ṣe anything. Ní lápà tó tí bá ti ní ìnáwó àbí tí kankan bá tí ń bọ̀ lájẹjẹ, ò ní tí bá ti ní ayẹyẹ ta fẹ́ ṣe, a gbúdọ̀ máa ṣe ètò rẹ̀ kí àsìkò náà tó dé. Bí ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì ọ̀ sé, ọ̀sẹ̀ mẹ́ta síwájú la ti máa ń ṣe ètò ayẹyẹ ta bá ti fẹ́ ṣe n iwájú. Tàbí tó bá ti jẹ́ pé, tó bá ti jẹ́ pé ó ku oṣù kan, là máa sábà ṣe ètò ń lè ká bá lè fi, ká bá lè fi meet up pẹ̀lú gbogbo ohun ta bá fẹ́.

Mo máa ń sábà fi kọ́kọ́rọ́ mi sínú, sínú abẹ, abẹ kepẹ́tì tí ń bẹ wájú iyàrá mi tí n bá ti fẹ́ jáde. Nígbà mi siní tí nbá ti rí pé àwọn èèyàn pọ̀ nta, mo máa ń mú nǹkan mi dání, n ó sì sọ ń ọ inú wọ́lẹ́tì mi, nínú àpò, àpò owó tí ìmọ̀ mú jáde, n ó sì sọnù bẹ. Bá ti sọnù bẹ, gbogbo ìgbà tí nbá sì dé, un sì mú nǹkan mi ni bi tí ń bá ti tọ́jú rẹ̀ sí. Ṣé bí ń ṣe máa ń ṣe náà níyẹn. Kọ́kọ́rọ́ jẹ́ nǹkan tí olúwa rẹ lè gbàgbé? Ó sì lè jẹ́ nǹkan tó lè sọnù. So eeyan gbọdọ̀ mú ojú tó dáadáa ni síbi ààyè tí olúwa rẹ ò ní gbàgbé.

Rárá o, èmi ò ní àwòrán lára o. Ṣùgbọ́n tí ma ti rí lára àwọn èèyàn, ǹkan tó máa ń jẹ́, ó máa ń wù mí tí n ba ti rí lára àwọn èèyàn. Àmọ́ ẹ̀sìn iru ẹ̀sìn tèmi n ṣe, ẹ̀sìn òun kò gbá pé kí n mọ yàwòrán sára. Ẹ̀sìn òun kò sì gbá pé kí n mọ ki n mọ fi irun kan báun kí n mọ fi ṣe n tí ó mọ̀, n tí mọ fi sára mi. Nítorí pé Ọlọ́run ọba tí mò ń sìn, Ọlọ́run ọba ni tó jẹ́ pé wọ́n ti ṣàlàyé gbogbo to yẹ ká mọ ṣe àti ohun tí kò yẹ ká mọ ṣe fún wa. So, ní gẹ́gẹ́ bẹ èmi e fi àwòrán sára o.

Níbi iṣẹ́, nínú iṣẹ́ tí mo ń ṣe, nígbà mí mo ń kẹ́yìn dáadáa tín ba ti ṣe iṣẹ́ pọ̀ nlè. Nígbà mí sì ní moma n tètè síwọ́. Àwọn ní-- àsìkò tí ìmọ̀ ń kẹ́yìn jù ní àsìkò ọdún ti wọn ba. Ti ń sọ ọdún ayẹyẹ, tí wọ́n sì ń ṣe irú ńǹkan bá un, a máa ń kẹ́yìn nítorí pé àìfẹ́ kí a fiṣẹ́ àwọn yẹn lẹ̀. Ó wá di pé pé a disappoint àwọn ènìyàn. N tó fà nu to jẹ́ pé à mọ̀ tètè a máa ń kẹ́yìn nígbà ayẹyẹ, nígbà ọdún.

Tí maa ti rí pé mo ṣẹ̀ èeyan, tí mo sì dájú pé mo ṣẹ̀ onitohun, ó kan dandan fún mi kí n lọ lè tọrọ àtọ afórijì lọ́wọ́ onitohun. N ó sì lọ bá a, ń ó sì ṣàlàyé fún un pé, "à ẹni báì báì, ń ti mo sì báì báì báì, mo mọ̀ pé kò da o, àmọ́ ẹ fòríìjì mi, tẹ bá ti fòríìjì mi. Ẹ wá, ẹ̀ wá ẹnu ọkàn yín kí ẹ sì fi fòríìjì mi."

Rárá o, mi ò tíì rìnrìn-àjò lọ sí ìlú mìíràn rí. Ṣùgbọ́n ìrìn-àjò ìrìn tí wọ́n ń wù mí láti rìnrìn ni. Mi sì tí rí opportunity ni ka ni ẹ́mi náà ráyè láti lọ sí irú ibi bá wọn ní. Ẹ̀mi naa o bá ti lọ because opportunity ni ó jẹ́ fun èmi náà oun tó sì wú oníkálukú ni. Ẹ̀mi n sìn ìrìn-àjò máa ń wù mí láti máa lọ. Yóò sì wù mí kí èmi náà ráyè, kí èmi náà o lọ.

Tí mo bá ti lọ síbi iṣẹ́ dé, mo máa rí pé n kò sì ráyè àbí tí ilé ò tí sú, mo mọ̀ wọ́n ń fọṣọ. Nígbà mìí sì ni tí ilé bá ti sú, mo mọ̀n ń kó lẹ̀. Tó bá ti di ìgbà weekend tí wọn ò lọ síbi kankan, wọn ó sì kó, wọ́n sì da ogbẹ́lẹ̀, wọ́n sì fọ gbogbo ẹ. Bi n ṣi mọ̀ ń ṣe náà nu o. Ko ba lè mọ̀ ní lará láti mọ̀ fo ìgbà mi.

Ẹ̀rọ ayárabíàṣá tuntun, mo máa ń pàrọ̀ rẹ̀ nígbà tí èyí tí mo bá ń lo tí ó bá ti ṣiṣẹ́ mọ́ àbí tí ó bá fún mi ní ǹkan tí mo fẹ́ mọ̀, le mi màá ń pàrọ̀ rẹ̀. Ìgbà mí sì ni tó bá bàjẹ́ àbí tó bá jí gbé emi màá ń pàrọ̀ rẹ̀. Àmọ́ mi ò lò ó ju ọdún kan, ọdún kan ààbọ̀ lọ rí. Tó bá ti tó ọdún kan, abi ọdún kan ààbọ̀ lọ́wọ́ mi emi màá pàrọ̀ rẹ̀ ni.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ bí ènìyàn tó maa n tètè jí láàárọ̀ kutukùtù. Tí nbá ti jí ní àárọ̀ kutukùtù, mọ ma n sábà á kí run, a sì máa sábà a sin Ọlọ́run wa ní àárọ̀ kurukùtù. So mo jẹ́ bí ènìyàn tó maa n tètè jí láàárọ̀ kutukùtù. Bá ṣe pàrí ogbogbo ọn ó ṣe ì maa n múra lọ síbi ise ní àárọ̀ kutukùtù. A tètè máa ń jí lọ́dọ̀ wa, a sì máa ń tètè jí ká sin Ọlọ́run wa láàárọ̀ kutukùtù.

Iyẹn jẹ ní o. Tẹ́ yan bá ti fẹ́ yàn mi jẹ, ńi bí iṣẹ́ oun tí mo ń fún mi ní ìtara nù. Tí mo bá ti ṣiṣẹ́ jù, tí mo bá ti ṣiṣẹ́ jù, tí mo bá ti fún mi lẹ́tọ̀ọ́ mi, dóulé yóò ta mi lára. So, ẹ máa ń ta mi lára gan. Tẹ́hin bá ti fẹ́ yàn mi jẹ, iyẹn jẹ ní mi o fẹ́. Mo sì, mo sì mọ ì pé kòṣi e ni ó wù kí ìyẹn jẹ wù, ọ̀ kí ìyẹn jẹ tí ó fẹ́ ìyẹn jẹ.

Bẹ́ẹ̀ni, gbogbo àsìkò tí mo bá ti wẹ̀, mo máa ń para. Tí mo bá ti wẹ̀ láàárọ̀, mo para kí n tó jáde. Mo bá wẹ̀ lọ́sàn bẹ́ẹ̀ náà ni ń para kí n tó --kí n tó wọṣọ. To bá sì dálẹ̀ náà kí n tó sùn ni mo fẹsẹ̀ parí. Mo man fi ipara pà ese Gbogbo ìgbà tí mo bá ti wẹ̀, mo máa ń para ni. Bẹ́ẹ̀ náà ni o se máa ń rí i. Ǹ ti èmi sì rí pé ó yẹ ni?

Mo mọ jẹ́ kí gbogbo àwọn tábà ṣẹ pọ̀, mo mọ jẹ́ kí kánní dùnnú, gbogbo iṣẹ́ tábà sì jọ ṣẹ pọ̀, mo mọ fẹ́ kí a jọ ṣowó pọ̀ ká tí jọ ṣí pẹ̀lú ìyọnu síra wa. Iṣẹ́ ṣíṣe pọ̀, iṣẹ́ tí i mọ n mú ni lọ síwájú, ìtẹ̀síwájú, iṣẹ́ tí mọ n mú wa ni. So gbogbo ìgbà tí n bá ti n ṣiṣẹ́ pọ pẹlú láwọn èèyàn, mo mọ n, mo n sábà mọ ara, mo n sábà jẹ́ kí dùnnú wà láàrin ara wa, kí iṣẹ́ ba, kí iṣẹ́ náà ba lé yanjú kó sì bà lé lọ síwájú ní ti dáadáa.

Àná ni mo kẹ́yìn lọ síbi tí wọ́n ti ń kọrin. N tó sì mú mi dé ibẹ̀ náà ni pé, a lọ sí ibi ilé ìtura. Ilé ìtura n bẹ́ẹ̀ yen náà, a sì máa ń kọrin bẹ́ẹ̀, a sì máa ń dárayá bẹ́ẹ̀. Ibẹ̀ náà là maa joko sí ní àsìkò táwa ò bá ní ohun ò ṣe, a sì joko n bẹ́ẹ̀, a sì mọ̀ sí ń ti, ń to bá ti ń bẹ́ ń wá ju wa, a sì máa ń dárayá fúnra wa.

Ìgbéyàwó iṣẹ́ tí mo kẹ́yìn sì rí, iṣẹ́ náà dà, àwọn tí mo sì bá sí iṣẹ́ náà dà, àmọ́ ohun wọ́n ń sọ fún mi ń bẹ̀ wọ́n kò tó ṣe nǹkan. Nígbà tí mo sì rí èyí tó, èyí tó gara ju èyí tí mò ń ṣe tẹ́lẹ̀ lọ, mo gbọdọ̀ fi yíhùn lẹ̀ ni kí n ba lè tẹ̀síwájú, kí n ba lè fi ìmọ̀ kún mọ̀, kí n sì ba lè rí ǹkan kó jọ, n tòó fáà tí mo fi fi yìhun lẹ̀ ni. Olúwa rẹ̀ ń gbàdúrà kó tẹ̀síwájú ni.

Ní ọ̀sán tó jẹ́ sẹ́ sẹ́ bí ìgbà iṣẹ́ ṣíṣe, a máa ń jẹ oun ó mú ni dúró bíi ẹ̀bà. Ìgbà mí ìṣí ni tí mo bá rà ámàlà àti àbùlà in mò ń jẹ. Àmọ́ ìgbà tí àbá rí ǹkankan tá mò ń, ẹ, tá mò ń fi wéwọ́ ní agbègbè bí táa máa ń ṣiṣẹ́ àbí táa máa ń ta oun jẹ fún wa tí mò ń bá wá, a máa mú ǹkan bíi mínírà àti búrẹ́dì, bogàn n táa máa ń jẹ ìgbà mí ì nu.

Rárá o, kì í ṣe gbogbo ohun bá rí ni mọ́n jẹ o. À gaga tí n bá jẹ rí, èmi yé, èmi yé yára sí pé kí n jẹ bọ̀họ̀, èmi ò sì jẹ gbogbo àwọn nnkan wọ̀nyí. Oun te mi bá mọ̀, oúnjẹ tí èmi bá mọ̀, à gaga ẹyi tí wọ́n bá mọ̀ ṣe dáadáa lọ́dọ̀ tiwa, lèmi máa ń jẹ o. Èyí tí n ò bá mọ̀ pa rẹ̀, ẹ̀ họ̀n yìí jẹ́, ẹ̀ họ̀n yìí sì, kì í ṣe káda kí a yá mi lára pé kí n tẹ ẹ̀ fọ́ kan, nnkan bà ọ̀n.

Ah! Mo máa ń ṣe ìpè fídíò dáadáa ní orí WhatsApp. Mo máa ń pe àwọn olólùfẹ́ mi, láti máa sọ̀rọ̀ lórí fídíò dáadáa. Nígbà mí ì sì nií, a máa ń sọ̀rọ̀ lórí Skype. A máa ń ṣe Skype dáadáa. Lásìkò mí ì sì nií, tí wọ́n bá ti ń ṣe Zoom meeting níbi iṣẹ́ wa, ṣùgbọ́n a máa ń ṣe, a máa ń ṣe ìpè fídíò dáadáa, nítorí pé ẹ máa ríra yin, e máa ń wo ara yin, gbogbo ohun ìbáṣe lẹ́ e maa ri.

Oṣù tí mo fẹ́ràn jù ní oṣù Awé, oṣù tí àwa mùsùlùmí máa ń gbàwẹ̀. Náà lóṣù tí mo fẹ́ràn jù. Tórí oṣù náà, èèyàn máa ń jìnnà sí àwọn ohun tí ó dá, àwọn nǹkan aidà. Olúwa rẹ̀ máa ń jìnnà sí wọn, àwọn nǹkan olóríire, ní Olúwa rẹ̀ máa ń gbàdúrà fún oríre sípò nu, àsìkò Awé. So oṣù Awé, ó wà nu ọ́ṣù tí mo fẹ́ràn jù ní gbogbo oṣù ọdún.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ìdáàbò kí n fi búra tí ń bá sùn. Nítorí pé òtútù máa ń mú òtútù AC jìnnà sọ́dọ̀ wá yá à yín, so ó pọn dandan kí n máa lo ìdáàbò. Ìgbà mí ìṣìn ni tí òtútù ò bá sí ni èmi elò but tí, tí òtútù bá mú ohun tó ti sábà lọ́dọ̀ tiwa náà ni a máa ń sábà lo ìdáàbò ká fi búra.

Tábá tin lọ sóko àbí tín bá wà nínú oko tí mo ń ṣiṣẹ́, oùn a máa ń gbọ́ náà ni àwọn ìké kéké ẹyẹ, kéké àwọn ẹyẹ náà là má ń gbọ́. Nígbà mìí sì ni àwọn tara wa ta máa ń ṣiṣẹ́ lóko, tà má ń ṣe ẹ̀fẹ̀ nínú oko tí, àbí tá bá fẹ́ ké pé èèyàn tàbí tí ǹkan mìí bá ń ṣẹlẹ̀, a má ń gbó ohun ara wa. Ìgbà mìí sì ni àwọn irinṣẹ́ to bá kan, tí irinṣẹ́ bá kan irinṣẹ́, ẹ mọ gbọ́ sound rẹ̀, ẹ mọ gbó ohun rẹ̀. Ira wa sára wa àti kéké àwọn ẹyẹ, ǹkan ǹkan ba un là má ń gbọ́ nínú oko.

Ìmọ̀ tuntun tèmi fẹ́ kọ́ ni ìmọ̀ cyber security, nítorí pé ó jẹ́ lára àwọn ohun tí ó ń mú ìtẹ̀síwájú wá fún àwọn ọ̀dọ́ bí i tiwa nígbà ní àkókò tá a wà yìí. Tí eeyan bá ní ìmọ̀ cyber security, kò sí ibi iṣẹ́ tí wọn ò tí lè gbà yan ṣíṣẹ́. Lágàgà, tó bá wà ní bi ilu bi ìlú tiwa niyàn yìí, o lè mọ bá àwọn òyìnbó ṣiṣẹ́ ní orílẹ̀-èdè ti wọn. Torí iṣẹ́ tó, tó dáni, tó sì mọ mú yàn de bi teẹ̀yan fẹ́, tó sì mọ mú owó wá fún yàn, gegẹ bí eetan bá ṣe lè ṣiṣẹ́, isẹ òun ò ṣi.

Ní dé mi, n ò le sọ pé n mọ̀ ń dé lákòókò nítorí ìgbà tí iṣẹ́ bá pọ̀ ńlẹ̀ àbí tí ó bá mú iṣẹ́ emergency wá fún wa, ìgbà mí à sì ń mọ̀ ń pẹ́ wá ń bí iṣẹ́, ìgbà mí sì ni ń mọ̀ ń yá wá ń bí iṣẹ́. Ọjọ́ tí ó bá si ṣiṣẹ́, a máa ń tètè wálé nàá ni. Káyẹ́ tí mọn bá ṣìkú wa jẹ́, a máa ń wálé ni. Ṣùgbọ́n tí iṣẹ́ bá ti wá, a máa ń, a máa ń pẹ́ díẹ̀, a sì má ń, a sì tètè wálé ṣáṣìkò, bí se máa n rí náà nùu.

Tí mo bá ti rí pé nǹkan àṣélẹ̀ ń bọ̀ àbí ní tó yẹ kí n ṣe àṣélẹ̀ fún un, n ó máa ṣe àwọn nǹkan bí ètò. Gége bí tí mo bá fẹ́ jáde, ń ó wá owó tí ń ó fi ṣe, tí ń ó fi lọ sí ibi tí mo bá fẹ́ lọ. Ń ó sì ronú tí ń mó fẹ́ ṣe n bẹ́ẹ̀. Ìbá mí sì ni àwọn, àwọn tá bá jẹ mọ́ ń jáde, tá bá jẹ mọ́ ń ṣeé pọ̀ wọ́n. Eyan gbọdọ̀ ronú bí eyan ó sì bá wọn ṣe lọ́hùn kí olúwa rẹ̀ má dé bẹ́ẹ̀ ko wa lọ lè tẹ ìra rẹ̀ bẹ́ẹ̀

Mo mọ̀ ọ́n jẹ́ èeyan kan tó ń like ìmọ́jútó ara dáadáa. Láàárọ̀ tí mo bá kọ́kọ́ jí, n ó kọ́kọ́ mu omi kọ́ọ̀pù kan. Bí mo bá ti bá mu omi ọ̀wọ́n wùn, n wá lọ lé fọnu. Bí mo bá ti wá fọnú mi dé, n wá wẹ̀. Bí mo bá ti wá wẹ̀ tán, n wá wọ aṣọ tó da. N fi perfume ṣára, n sì fi ampiturola, n sì fíi ṣára. Ó rípé gbogbo ibi tí mo bá lọ wọ́n rùn dada. Àwọn ènìyàn ó sì fẹ́ràn ǹkan jókòó tí n wa rẹ̀. Mo sì máa ń gé ekaáná mi, máa ń gẹrun mi dáadáa. Mo máa ń make sure pé mo mójútó ara mi. Kì í mọ̀ wa jẹ́ ẹni tí kò ní mọ́tótó ara.

Bẹ́ẹ̀ni, ó pan dandan kólúwà rẹ mọ rántí aláàárẹ̀. Gẹ́gẹ́bí àwa náà ṣe wà lórí àlàáfíà yìí, kí ṣe pé àwa náà pé olúwa rẹ mọ–oníkálukú mọ n tí ń bá a jà ní abí asọ tó wọ̀. So àwọn alare náà o kan dandan káwa náà mọ rántí wọn. Ìgbà míì sì ní ta bá ráyè, a lọ mọ n kí wọn ó lọ́kàn lóṣù.

Ó pọn dandan, ó máa ń sáré. Tí Olúwaré bá ti ṣiṣẹ́, tí iṣẹ́ ti ju tara tí òun tara, ó gbà lọ. Ó pọn dandan kí Olúwaré sáré. Àkáàkà nígbà tí Olúwaré bá ti ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ tàṣíra ayé fun ara wa. Ó pọn dandan Olúwaré ó sáré bó ti ẹ jẹ díẹ̀. Bi bá n si ti sáré bá òun kì í pẹ́ mi, ara mi yóò tún ya pada ti n bá ti lòògùn.

Iru aṣọ ti mo fẹ́ràn jù ni ki n wọ léèsì mi àti ṣòkòtò jánpé. Bí mo bá ti wọ alágbádá mi tó jẹ́ẹ bí léèsì, un ó sì wọ ṣòkòtò jánpé mi sí pẹ̀lú abẹtíajá filà. Ti mbáa ti wọ nǹkan mi, ẹnu kín tí mo yìí lọ, kín tí mo yìí bọ̀ ni. Kèé dá mi dúró, kèé sì fún mi wàhálà láti wọ̀

Rárá o, tí èmi bá ti wà níbi iṣẹ́, èmi nìkan ni màá ń dá jẹun. Nítorí pé èmi e fẹ́ ntí ó gbà akókó mi lẹ́nu iṣẹ́ láti máa jẹ ohun oúnjẹ ọ̀sán nigbà mí gan. Mo máa ń wáyé fún ara mi ni kí inú bá le fi mọ́ ta mi ń gbà mí ni fi máa ń wáyé fún ara mi. So, àti máa ń bá àwọn èèyàn jẹun àbí oníbàárà jẹun wọn, èyí máa ń bà síkò yẹn ni. So èmi sì ní èmi fẹ́ kí ń bà síkò jẹ ohun to fà tí èmi fi like ki maa dá ǹkan mi jẹun.

Mo máa ń lo kọ̀m̀pútà tó jẹ́ bíi HP, HP X360, òun náà mo máa ń lò, oun ní fi máa ń ṣiṣẹ́ nítorí pé screen touch ni, ó sì mọ́ n flip, kò sì tóbi jù láti gbé lọ sí ìrìnàjò. N wo ka nǹkan mi, n o ṣè fi sínú àpò mi tí n bá ti n lọ sí ìrìnàjò. Ó dùn ún lò, kò sì fún ìyàn n wàhálà.

A à ti lè, ẹ a lè sọ̀ún pà tó pé owó tí mò ń gbà ò dára tó. Ni àsìkò ayé ta a wà yìí, kò sí iye tí ọmọ ènìyàn gbà tó tó ṣe nǹkan àbí tó tó gbó bùkátà. Ní ta a ka ń gbàdúrà fún ni pé kí a ní àṣírí bò, kí nǹkan ó sì mọ̀ lọ gẹ́gẹ́ bí Olúwa rẹ̀ ṣe fẹ́, kí kómọ́ sì yànù kankan ká sì mọ̀ manage ìbá ṣe ń wà, bá ṣe ń nlọ̀. Ní pà tó owó tí mò ń gbà ń sí yín kò tó nǹkan. Femi o.

Gbogbo ìgbà tí n bá ti wà pẹ wọn pẹ̀lú àwọn ènìyàn mo máa ń kí wọn. Tí n bá ń kọjá, tí n bá rìn lọ, n ó kí wọn. Ẹ ń lẹ́ o, ẹ kú kalẹ̀ o, ẹ kú jókòó o, ẹ sì ku àsìkò yìí, ẹ kú ìwò yìí, ṣé o rẹra? Ṣé gbogbo e ń dùn? Ẹ pẹ̀lẹ́.

Ní ọ̀dọ̀ tiwa àṣá pọ̀ lóríṣìíríṣìí tan máa ń dán wò. Àṣà ìbílẹ̀ ni àṣà tí a máa ń sábà ń ṣe. Àṣà ìbílẹ̀ wa ṣì re. A máa ń ṣe ayẹyẹ ní ọdún ọdún, ayẹyẹ orílẹ̀-èdè wa tí a máa ń ṣe. Tí gbogbo àwọn aráàlú wa o darí wa, àwọn tan be ní agbègbè ìlú, àwọn tan be ní ìlú òyìnbó, gbogbo wọn o darí sílé, a sì máa ń ṣe àṣà wa orílẹ̀-èdè wa lọ́dún lọ́dún.

Rárá o, ọmọlúwàbí lọ látọ̀dọ̀ wa ọmọkùnrin, mọ́ ọmọkùnrin tó jẹ́ gegẹ́ bí olúomo, ọmọlúwàbí, ayé lu tíì. O won bá sì rí pé ẹniyen ń bá sì rí pé ó lu tí lọ́dọ̀ wá, a máa n rí i ní irí ẹni tí ò mọ́ ohun ṣe, omo, ẹni tí n íse ọmọlúwàbí. Tèmi olùtí rí o? N ò sí ní lú náà ni.